Ṣé o máa ń sáré? Aà, mo máa ń sáré o, àmọ́ mi ò ń sáré púpọ̀. Mi ò ń sáré púpọ̀. Tí nkan tí mo bá n ṣe, tó bá nílò kí n sáré, mà á sáré. Àmọ́ mi ọ̀pọ̀ ìgbà mo máa ń rìn ni, mo máa ń trek, mo dẹ̀ máa ń jog ni. O nígbà kan tí mo máa ń jog, mo ka we the boron letter, mo kà á. So nínú ẹ̀ ni wọ́n ti sọ pé ó dá kí èèyàn máa jog lára rọ. So mo máa ń jog àmọ́ mi ò ń sáré púpọ̀

Ṣé o máa ń ṣe eré ìdánì? Èwo ni eré ìdánì? Ṣé bá ní ṣé mo máa ń dá ṣeré? Èé, mo máa ń dá ṣeré. Àwọn eré ìdánì mi ò mọ̀ nítorí pé eré ìdánì mo máa ń dá ṣeré. Tí mo bá wà pẹ̀lú fóònù mi, mo máa ń play game lórí fóònù mi. Mo máa ń gbá game lórí fóònù mi. Mo dẹ̀ máa ń ṣeré tí mo bá, tí èmi nìkan bá wà. Mo dẹ̀ máa ń mú àwọn ọ̀rẹ́mi ná ṣeré.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Òṣìṣẹ́ lè mi náà mi ò sọ̀gà, mi ò ṣòó. Torí náà tí mo fẹ́ darí, kò sí mo ti fẹ́ darí àwọn òṣìṣẹ́ tí a jó n ṣiṣẹ́. Lẹ́yìn pé kí n wọlé kí n sọ fún wọn pé nǹkan bayi ni kí ẹ ṣe ò ó, mi ò lè dárí wọn, mi ò n ṣọ̀gà wọn. Mo kò ma nfún won nígbà wọ́n ní mọ̀ran àti ìyanjú ni. Àmọ́ nígbà tí mo gbésẹ̀ fún wọn pé kí wọ́n máa jù kù mo darí ẹ̀. Mo ní ko máa jù ko àyíká wa mo darí ẹ̀. Mhmm.

Gíga wo lo ga tó, ẹ́ ni báwo lò ṣe ga tó loyẹ́ k'ẹ́sọ̀? Kí ga tó, ga tó? Àh mi ò mọ̀ bi mo ṣe ga tó o, mi ò mọ̀ bi mo ṣe ga tó o. Mi ò mọ̀ bi mo ṣe ga tó o, mo ti wọ̀n rí àmọ mo ti gbàgbé e. Boya á five, five foot three ni, ehen o sunmọ́ ko je five foot three ni. Mi ò mọ̀ bi mo ṣe ga tó.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni backend development, torí pé ọ̀rẹ́ mi, ló gbémi ló fi hàn ló sọ fún mi pa rẹ̀. Backend engineering ni. So, mo wá, ìgbà tí bí mo fẹ́ gba scholarship sí wọn ni backend engineering, mo wá mú backend development. Òhun ni ìgbà tí mo sọ pé fẹ́ kọ́. Mhmm.

Ṣé o ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́, iṣẹ́ ọ̀fẹ́, iṣẹ́ ọ̀fẹ́. Iṣẹ́ ọ̀fẹ́ tí mo ṣe internship ti, internship ni wọ́n ò dẹ̀ sanwó, bẹ́ẹ̀ ni mo ti sì ṣe ọ̀fẹ́ rí. Àwọn ará India ló kọ́ wa ní content writing. Àwọn dẹ̀ni kò jẹ́ free internship dẹ̀ni, kọn ṣe paid. So mo ti sì ṣe ọ̀fẹ́ rí dáadáa.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ ni mo máa ń rìn ní àlàáfíà. Mo máa ń rìn ní àlàáfíà, èmi ń fà jàngbọn. Jẹ́jẹ́ mi mo máa ń lọ. Hmm, mo máa ń rìn ní àlàáfíà. Ó dá kí n máa rìn ní àlàáfíà. Mùsùlùmí ò kiń bá èèyàn ja. Àlàáfíà ni mo máa ń rìn. O wá lọ́jọ́ kan tí mo ń bọ̀ láti ìgbà tí mo wà ní yunifásítì ní ìpele kẹta ní ẹgbẹ̀rún méjì ó lé mẹ́tàdínlógún. Mo ń bọ̀ láti ilé ìwé láti yunifásítì, àdúgbò mi wá dá páro páro. Bi mo ṣé ri awọn kàn nìyẹn, bí kan ṣe ní dúró, mo ní kí ni kí n dúró ṣe, ó ní kí n má bọ̀. Mi ò dá lóhùn, mo wá lọlé. Àmọ ayà mi já pé kí wọ́n má lọ wá ká mi mọ́lé o, olè ni wọ́n.

Báwo ni ẹ ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń gé èékánná mi lọ́jọ́ Jímọ̀jímọ̀ ni mo fẹ́ máa ń gé e, àmọ́ gbà mí mú wá tí mo bàá máa ń gbàgbé, irú Jímọ̀ tó lọ́hùn sí mo fẹ́ gé e, àmọ́ mo gbàgbé ọjọ́ tí lọ ṣẹ́ tí iṣẹ́ ò gbà mí láàyè, so àná mo wá gé, òun ẹ mu dé ge pẹ̀lú, mo gé e kan ọwọ́ àti èékánná ẹsẹ̀ ni, mo sì máa ń tọ́jú ẹniyan tí máa dẹ̀ fọṣọ gbogbo ẹ lòmá a mọ̀.

Ṣé o fẹ́ran coffee tàbí tea? Ah, mo nífẹ̀ẹ́ tea dáadáa, mo nífẹ̀ẹ́ tea dáadáa. Mi ò n mu coffee, mi n ṣàbá mu coffee àmọ́ mo nífẹ̀ẹ́ tea. Ìgbà tí mo wà ní ilẹ̀ Hausa, chai! Tea ìgbóná máa ń mu, tea ìgbóná máa ń mu àti lip-- lip tea ni, tea ìgbóná àti búrẹ́dì. Ìgbà tí mo lọ sí Èkó náà, ojoojúmọ́, ó fẹ́ jo, ojoojúmọ́ ni máa ń mu tea àti biscuit táa fi kọ́kọ́ ronú ná. So, mo nífẹ̀ẹ́ tea.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gba? Oúnjẹ ọ̀sán mi máa ń gba ìsinmi bí i ogún ìṣẹ́jú àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ló máa ń gba, torí pé mi ò ń jẹun tó pọ̀, gààrí máṣá bá mu lọ́sàn-án. Ẹ̀hẹn, ṣé ó gba, ó gbà tán ogún ìṣẹ́jú ni màá fi jẹun. Máa dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Mhmm.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Haa, èmi kì í ṣe máa ń ṣe ìpè fídíò o. Ipe fọis kọ lasan ni mo man n se.toripe ko si eni monfe ba se Ìpè voice call lásán ni mo máa ń ṣe torí pé kò sí ẹni tí mo fẹ́ bá ṣe. Ọjọ́ kan ìgbà tí ní mo ra, tí mo fẹ́ ṣe interview kan, mo rántí mo wá nílò láti ṣe lo fídíò ni mo wá kọ̀ rẹ̀ lórí Zoom. Ó dẹ̀ gbé àwọn ohun, èmi ń gbọ́ ohun tó sọ, òun gbọ́ ohun tó èmi sọ. Ìpè fídíò tí mo lọ rí pé mo ṣe nìyẹn.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá. Tí mo bá ní ìsinmi lẹ́nu iṣẹ́, mo máa ń ṣe ìdárayá dáadáa. Yorùbá ní, Yorùbá náà ní "All work no play makes Jack a dull boy". Ẹ̀hẹn. Yorùbá dé ní gbogbo ọmọ tó bá ń ṣiṣẹ́ déédé, ó yẹ lá ó yé kó lásìkò gbádùn. Tó mo máa ṣe ìdárayá dáadáa.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń sábà dé ní àkókò lọ́pọ̀ ìgbà. Irú iṣẹ́ kan tí mò ń ṣe ń sìn, aago mẹ́jọ là má ń wọṣẹ́, a dẹ̀ pari laago mẹ́rin. So, mo má ń gbìyànjú láti dé lásìkò kókó. Ẹ̀hẹn. Mo má ń gbìyànjú láti dé lákokò. Ìgbà tí mò ń ṣiṣẹ́ kan, àgo tó wa ń fún wa nígbà tí mò ń ṣe olùkọ́ ní ilé ìwé tó súnmọ́ ilé ọ̀dọ̀ wa, àgo tan máa ńi ká wọṣẹ́ náà mo máa ń sábà wọṣẹ́. Àti afi ìgbà tí wọ́n tú wa lẹ́ẹ̀níkan mo máa ń pẹ́.

Irú etí ìgbo wo ni mo máa ń lo, etí ọ̀tún ni mo sábà máa ń, etí mi méji ló ń ṣiṣẹ́. Àmọ́ tí mo bá fẹ́ rẹ́ gbé pè ago, gbé pè ago lórí ẹrọ ìbánisọ̀rọ̀ mi, etí ọ̀tún náà ni mo máa, etí ọ̀tún ni mo máa ń lo. Etí ọ̀tún ni mo máa ń lo. Tí mo bá wọ ọ̀tún náà mo fì máa ń gbé pè. So mo máa ń, irú etí ìgbo wo mo máa ń lo.

Báwo ni o ṣe máa ń rí lílu àkókò nígbà tí o bá wà nínú ọ̀la? Nǹkan tí ẹ ń sọ ni pé tí ẹ bá wà ní queue, a, mo máa ń ṣe sùúrù ni. Àmo ń gbà tí mo wà ní yunifásítì, ní yunilórí, a máa ń ṣe ǹnkankan tí wọ́n ń pè ní shunt, a máa ku ọ láti láàyè ta wa, a máa wá dọ̀gbon lọ sí iwájú lọ ṣe bí i pé a n bá ẹnìkan sọ̀rọ̀ bá ṣe wọlé níyẹn. So yunilórí ẹni tí o bá mọ shunt yunilórí, kò lọ school-- kò lọ yunilórí ni. A máa ń shunt ni.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Àwọn fídíò apanilẹ́rìn àtọ̀ ọ̀rọ̀ tó bá, ọ̀rọ̀ apanilẹ́rìn ló máa ń mú mi rẹ́rìn. Àti ìgbà tí inú mi bá ń dùn, nǹkan tó máa ń mú mi rẹ́rìn nìyẹn. Ó sì dáa, mo rántí fídíò apanilẹ́rìn nǹkan tí mo wọ̀, tí, Ehn, aáà mo ti gbàgbé o. Àwọn fídíò apanilẹ́rìn àti picture apanilẹ́rìn. Okay, fídíò apanilẹ́rìn tí mo rántí ni pé obìnrin kan ó ń kọjá lọ́wọ́ lọ bọ́ ọkùnrin kan bó ṣe gi ọwọ́ ra lára rẹ̀ nìyẹn. Ó wá ń sọ fún pé báwo ni, ọkùnrin rẹ wá, ìgbà tí obìnrin wa lọ tán, ọkùnrin wá sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pé "à, ẹni tí ohùn ní ohùn fẹ́ fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyẹn." Wọ́n wá ní kó lọ bá a, kó bá a sọ̀rọ̀. Ó wá ní, ò ń ti gbó pé kí ló máa sọ. Wọ́n ní kó sọ fún pé "you stole something from me." Tí obìnrin yẹn bá wá bí léèrè kí ló stole. Ó máa ń ní "my heart." Ìgbà tí wọ́n bá lọ, obìnrin pé "you stole something, I want to tell you something." Obìnrin wá ní kí ló, what do you want to tell me? Ó wá ní "you stole something from me." Obìnrin ní "à, má bínu mi o mọ̀ pé o ká mi." Bó ṣe bẹ̀rẹ̀ sí í kó fóònù wọn jáde, àti power bank wọnú báàgì ẹ̀ nìyẹn. Àbí bó ti fa, ó ti jí gbogbo nǹkan wọn tẹ́lẹ̀. Ìyẹn wá ní "my power bank."

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? A mọ̀jú wọ̀, mo mọ̀ wọ́n dè mọ̀ wa wọ́n. Àwọn kan wà tó pé tón ba rì nkan lọ́wọ́ yín, wọ́n máa súnmọ́ yín. Àmọ́ tí ẹ̀ bá fẹ́ bá wọn kọ̀ kowa ibaje tó ń ṣe, wọ́n o dotà yín. Àwọn kan wà tó pé alábòsí ni wọ́n. Àwọn kan wà tó pé àwọn wọ́n ní ìwà ìmọ̀ tara ẹni kan, mo mọ̀ wọ́n dáadáa.

Ṣé o fẹ́ràn lílọ sí ilé ìṣẹ̀mbáyé ìyẹn museum? Kí n fẹ́ lọ ṣẹ́ níbẹ̀, mi ò fẹ́ràn rẹ̀ o. Mi ò fẹ́ràn kí n máa lọ sí ilé ìṣẹ̀mbáyé torí pé Mùsùlùmí ni èmi, kó sì ńkan tí mo fẹ́ lọ má ṣẹ́ nibẹ̀, mo kan waste owó ni. Ti ba lọ, mo lọ waste owó dànù, èmi ò n lọ sí ilé ìṣẹ̀mbáyé o. Mi n lọ. Ẹ dẹ̀ gbọ́ àtúnṣe. Ṣé o fẹ́ràn lílọ sí ilé ìṣẹ̀mbáyé ni? Won sọ́ pẹ́ ṣe ó fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé.

Nígbà wo ni o kẹ́yìn ìpàdé àwọn ọ̀rẹ́ rẹ? A, oṣù tó, ọdún tó kọjá ni. Ọ̀rẹ́ mi àtàtà, ó ṣe ìgbéyàwó, mo wá lọ ba ni ósugbó. O lẹ́yìn, ó dẹ̀ ti tóbi ọdún méje tí a ti ríra kán. Rara ó ti tó,, mo pa, ó kọ́kọ́ wá sí òṣùgbó mo lọ pàdé ẹ̀. Ó bá mi gbé nǹkan wá. Ìgbà tí o tun wa á ṣe ìgbéyàwó mo tun wá lọ pàdé ẹ̀. Ó dẹ̀ ti tó ọdún méje tí a ti ríra sípa, síwájú kí a tó pàdé ní òṣùgbó yẹn.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Owu ká jẹnu, owu ẹnu ká jẹ ẹran pẹ́ lẹ́nu, olóòfun ni ò jẹ́. Owú mí ké mi ná ní mọ́tò, owó ni ò, owó ni ò pé ni ò sí. Wọ́n ní owó ni tóun bà sí ni ilé, àgbàlagbà bọ̀, wọ́n ni owó ni tóun wọ bà sí ni ilé ká máa dá ìmọ̀ràn leyin òun. Mi l'owó lọ́wọ́ tí máa fi ra òkádà dépò dépò pe máa ra mọ́tò torí náà mọ́tò, mọ́tò, ọkọ̀ uncle mí, àbúrò bàbá mi ni mo máa ń fọ̀. Mi o tí lọ́ ọkó nitémi, mi o ni ọkó ayọ́kẹ́lẹ́.

Ṣé o fẹ́ran rin òkè? Miì mọ̀ túmọ̀ nǹkan tẹ́ẹ sọ, kí ni túmọ̀ mọ̀ ṣé o fẹ́ran rin òkè. Ṣẹ́ẹ fẹ́ràn orin òkè? Orin òkè highlife àbí? Ẹ̀mí ò ń gbọ́ orin ọmọ Mùsùlùmí, emí ò ń gbórin, Mùsùlùmí ò ń gbórin, mi ò ń gbórin. Spoken words ni mo nífẹ̀ẹ́ sí àti poetry because emi náà poet ni ẹ́mí. Ẹ̀ ẹẹ̀n.

Báwo ni o ṣe máa ń jí ní èwùro? Tó bá ti di ago márùn-ún àbọ̀, òun ni àlàmú mi máa ń dún. Tó bá dẹ̀ tí dún náà máa jí. Àmọ́ mo tún máa ń sun òrun ìsẹ́jú mẹ́wàá àbí mẹ́ẹ̀ẹ́dógún sí i. Ó jẹ̀ ká mi láàárọ̀ yìí, láàárọ̀ yìí ago márùn-ún ni mo jí. Mo wá ní kí n sun ún bí ìsẹ́jú mẹ́wàá sí i o. Bi mo ṣe lọ jí lágo mẹ́fà kọjá ìsẹ́jú mẹ́rin niyen, ó ká mi léra. Ọlọ́run ló yọ mí.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mi ò ṣèpàdé pẹ̀lú oníbàárà, mo máa ń ṣèpàdé pẹ̀lú ọ̀gá mi lọ́jọ́ Monday àtọjọ Wednesday. Mo dẹ̀ ṣé máa ń múra sílẹ̀ ni pé gbogbo iṣẹ́ tó bá yẹ kí n ṣe lásìkò yẹn, mo ti máa ń ṣe kálẹ̀ àbí kí n gbé fẹ́lọ́mi kó bá mi ṣe lásìkò yẹn because torí pé mi ò fẹ́ kí wá ìdáàmú kàn ìdíwọ́ kankan bá mi lórí rẹ̀.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ chewing gọ́ọ̀mù dáadáa. Tí n ba ni boya bíi ọgb--ọgọ́rùn-ún náírà lọ́wọ́ tí mo mọ nǹkan tí màá fi ṣe àbí mo lọ ra nǹkan o wa ku boya bí àbí igba àádọ́ta náírà tí nǹkan tí mo rà tí ó fi pé gbé ọgọ́rùn-ún àbí igba àbí igba lé ọgọ́rùn-ún. Mo máa ń ra gọ́ọ̀mù ni tí màá máa jẹ. Mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa.

Nígbà wo ni o keyìn lọ sí ìṣègùn òde? Ó ti pẹ́ tí mo ti lọ si, Èmi ò mọ̀ nkan to ń jẹ bẹ o. Kí ló ń jẹ ìṣègùn òde? A haa, mi ò mọ̀ nnkan tó ń jẹ bẹ o. Mi ò mọ̀ nnkan tó ń jẹ ìṣègùn òde. Mi ò mọ̀ nnkan tó ń jẹ bẹ E gbọ́ Yorùbá dáadáa, ẹ máa sọ Yorùbá yín, mo máa ń fọ́pọ̀lọ́ gbe ni. E gbọ́ Yorùbá dáadáa.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Aaa mo ti mọ̀ pé gbọ́dọ̀ irun sọ, ṣe mo ní allergies sí oúnjẹ. Bẹ́ẹ̀ ni, mo ní àìsàn ìkórira sí mílíìkì àbí protein, gbogbo nǹkan tó jẹ́ protein mo ní àìsàn ìkórira sí. Tí èmi bá jẹ ju àbí mi jẹ́ bó ṣe yẹ kí n jẹ máa máa sóni. So mo ní àìsàn ìkórira sí àgàgà mílíìkì, ìyèfun mo ní àìsàn ìkórira sí. Tí èmi bá mú mílíìkì ju mo máa sóni.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá o, ìgbà tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi mọ bí mo ṣe ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Àmọ́ nígbà tí mo wá wà ní, tí mò ń ṣe àgùnbánirọ̀ mi lọ́wọ́, mo jẹ president Environmental and Safety CDS. Nítorí náà mo ní láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀. So àti ìgbà yẹn ni mí ti ní korira. A sì máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ mọ́. Mo dẹ̀ ni ní wájú àwọn ènìyàn. À ní ìgbà tí mo dẹ̀ dé náà, mo ń kọ́ṣẹ́ olùkọ́. Ju olùkọ́ fún mi ní àǹfààní láti máa kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́. Máa dẹ̀ dúró síwájú wọn so mi ni.

Ṣé o jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ètò nǹkan. N o fẹ́ kí nǹkan máa ṣe anyhow. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa rò pé mo ní OBCD, obsessive-- OCPD, obsessive compulsive personality disorder because torí kí ń máa fẹ́ kí gbogbo nǹkan mi wá le tó le tó le tó le tó le tó le tó. Àmó ń gbà tó yá tí mo lọ bá dókítà ó ní ó jẹ́ kí n mọ̀ pe mii ni Àmó nito, àmo náà, mo máa ń tò nǹkan mi, mo máa ń ṣètò gbogbo nǹkan mi. Bóyá okay o, ago mẹ́jọ máa jí o, ago máàrún-uń bá bá mo fe se nǹkan bái ọ, mo máa ń fa ìtò sí.

Ṣé o mọ̀ bí a tí ń pẹja? Àh mi ò mọ̀ bí a tí ń pẹja o. Àmo mo rántí ìgbà tí a wa ni kékeré, a máa ń lọ ra ìwọ̀, a máa ń fi ekòló sẹ́nu ẹ, àwa fi máa mú àwọn kọ̀ǹkọ̀. Ẹ̀hẹn, bá ṣe mú kọ̀ǹkọ̀ náà la ṣe ń mẹ́ja, àmọ́ mii mẹ́ja rí. Ṣùgbọ́n mo ni àwọn tó máa ń mẹ́ja lágbègbè mi, wọ́n tó bi mẹ́ta tí mo mọ̀. Ọ̀ràn ìkan nínú wọn ti lọ sílẹ̀ Togo padà. Ọmọ ilé Togo niyẹn, o wá sí Nigeria wá ṣiṣẹ́. So mọ̀ ọ wọ ẹ̀hẹn àwọ̀n àwọn ló fi máa ń mẹ́ja. Àwọn yookù, ìkan máa ń lu igbá, ó máa gbé igbá sáyà bí àwọn Hausa. Ẹ̀hẹn, Hausa ni yóò gbé igbá sáyà, yóò wá fi máa mẹ́ja. Èyí kan máa ń lo ìwọ̀.

Ṣé o máa ń dí ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, ìgbà tí mo wà nínú ọkọ̀ unku mi, àbúrò bàbá mi tó wà ní ìlú Èkó, mo máa ń lo ọjà ààbò torí pé àwọn ọlọ́pàá máa ń mú wa tí aa bá lò. Tí mo bá dẹ̀ lọ si osogbo náà ti máa ń padà bọ̀. Àwọn onímọ́tò máa ń sọ fún wa ká lọ ọjà ààbò torí pé àwọn ọlọ́pàá máa ń mú wọn, wọn lè máa gbo owó lọ wọ́n tí a bá lọ ọjà ààbò, ṣo mo máa ń lo ọjà ààbò tí mo wà nínú ọkọ̀.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Èmi kọ́ mo máa ń yàn wọ́n, èmi kọ́ mo máa ń yàn wọ́n. Awọ́n gálẹ́ iṣẹ́ tí mo ti ń ṣise ni wọ́n ṣe máa ń yan àwọn alábáàṣiṣẹ́pọ̀ mi. Àmọ́ láti ìgbà tí mo ti ń ṣiṣẹ́, mi ò tí ì bá alábáàṣiṣẹ́pọ̀ tí ó dà ṣiṣẹ́ rí. Ẹ̀hẹn, èmi tí báwoń ṣiṣẹ́ rí. So, àwọn alábáàṣiṣẹ́pọ̀ gidi náà mo máa ń bá ṣiṣẹ́. Ẹ̀hẹn, àfi ìgbà tí mo wà ní ilẹ̀ Hausa nìkan ni àwọn alábáàṣiṣẹ́pọ̀ mi náà yàrí mó lọ́wọ́ tán jẹ́ kí n mọ̀ pé ìyẹn burúkú ni wọ́n.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? À, èmi ò tí ì gun ọkọ̀ ojú omi rí o. Mi tí ì gun ọkọ̀ ojú omi rí. Kílódé te ẹ sọ bẹ́ẹ̀? Èmi tí ì gun ọkọ̀ ojú omi rí. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ọkọ̀ elérò, ọkọ̀ típa, ọ̀kadà, nǹkan tí mó gùn rí láyè mí, àti kẹ̀kẹ́. Mó rántí ìgbà tí mò wà ní kékeré, ọmọṣẹ́ dádí mi kàn lọ gbà kẹ̀kẹ́ lọ́dọ̀ bàbá òníkẹ̀kẹ́, a wá gùn. Ẹ̀hẹn, èmi ò wọ ọkọ̀ ojú omi rí.

Ibo ni o ti máa ń ra nǹkan lóyẹ ki ẹsọ ẹ̀egbó yorùbá dáadáa. Ibi, kò sí ibi tí mi o ti ń ra nǹkan, ó lóju, ó dá lé orí irú nǹkan tí mo fẹ́ rà. Tí bá je wipé búrẹ́dì ni mo máa ń lọ sí supamákẹ̀tì ni, àmo to je wipe bíi drinks ni, ilé ọjà tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àbí tó jìnnà díẹ̀ ni mo màá ti n lọ ra. Tí ó bá dẹ̀jẹ́ pé nǹkan olówó, ẹ́ kuli, epa ni òní ibi tí mo ti máa ń lọ ra, ibi tí ẹpa wọn tí máa ń brown ni mo ti máa ń lọ ra. So ó dá lorí nǹkan tí mo fẹ́ rà ló máa sọ ibi tí mo máa ti lọ rà.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ah, ọ̀rọ̀ ńlá lẹ bẹ̀rẹ̀ yi o. Ṣé mo le rántí ọjọ́ tí mo kẹ́yìn sunkún ṣá? Àgbàlagbà ni mí, wọ́n náà mi sunkún, so ìgbà tí mo wà ní kékeré ni mo máa sunkún. Àmọ́ ìgbà tí mo sunkún kẹ́yìn mo wà ní ilẹ̀ Haúsá ni, ẹhe ìgbà yẹni mo sunkún kẹ́hìn mio kán ni so ǹkan tí ó ṣẹlẹ̀ tí mo fi sunkún ni. Ìgbà tí mo wà ní ilẹ̀ Haúsá ni mo sunkún kán. Mhmm, ìgbà tí mo wà ní Anzẹ̀ ní two thousand and twenty-twenty àbí two thousand and twenty-one.

Ìgbóná jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbóná jẹ́jẹ́ tí ò jígbóná jù ni mo fẹ́ràn jù nínú yàrá mi. Mi ò ní fáànù àbí AC, só torí náà bí afẹ́rẹ́ bá ṣe ń fẹ́ sí, n ló máa sọ bí irú ìgbóná jẹ́jẹ́ ṣe máa wà nínú yàrá mi. Àmáà dígbà tí mo wà níle Hausa, ah! Ìgbóná jẹ́jẹ́ tó wà níbẹ̀ gbóná bí, ó gbóná bí ẹlẹ́burú ṣẹ́paná. Tí a bá tan fáànù gan, fáànù náà o sì máa tú gbóná. AC ló máa ń jẹ́ kí ó tutù torí pé ìlú Hausa máa ń gbóná gan ní gòǹbẹ̀. Kò sì wọ́n á gbóná tó sọkọto àbí maiduguri àbí àdámáwá. Àmáà ẹ́ gòǹbẹ̀ náà gbóná, ọgbó dúdú ni.

Ṣé o wọ aṣọ àkáyórí níbi iṣẹ́ rẹ? Tẹ́ ba n sọ aṣọ àkáyórí ṣé ẹ̀ n sọ muffler àbí hat ni. Èmi o n, mi n wọ aṣọ àkáyórí níbi iṣẹ́ mi, àbí hood lẹ ń sọ? Óké hood ni, èmi n wọ hood níbi iṣẹ́. Iṣẹ́ lé mò n ṣe ìgbà tí mo n de iṣẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ kan tó wà lágbègbè wa. Mí ń wọ aṣọ àkáyórí nítorí pé osulùkọ́ àwa lawon ọmọ akẹ́kọ̀ọ́ ń wọ, torí náà aṣọ tó dára lágbodo máa wọ̀.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń jẹun nínú ọkọ̀. Tí mo máa ń róúnjẹ ni mo máa ń jẹun nínú ọkọ̀. Kò sí ńǹkan tó burú mbẹ̀ tí mo bá ń ṣe ìrìnàjò mo máa ń ra oúnjẹ lọ́wọ́ lẹnu lórí ìrìnàjò. Inú ọkọ̀ náà máa dẹ̀ tí jẹ. Mí má ń jẹun nínú ọkọ̀. Láì mọ iye, ìgbá máa jẹun nínú ọkọ̀ dáadáa. Máa jẹun nínú ọkọ̀.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Ọ̀, kí láṣẹ. Tí ọ bá ti sówó kò sí ǹkan táa ṣe. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Óké, lánàá agọ mẹ́ta lọ lóyè kí àwọn ọ̀gá mi pari iṣẹ́. Bí ìgbà ti ọ dá àgọ mẹ́ta kọjá iṣẹju fi mẹ́ẹ̀ẹ́dógún, wọ́n ti ń sọ̀rọ̀ ọṣẹ. Mi ò m̀óńílò láti lọ bá wọn, kò má jé wípé má fi ṣẹlẹ̀. Ni, ni, ah, ago mẹ́jọ lọ jéka wọlé. Ago mẹ́jọ tójẹ̀ ká wọlé. Ehn, kò, a wọlé. A máa bí àgó méjé ni a máa ń, a máa ń wọlé. Ehn, ṣo nkán tó wá ń bẹ́ẹ̀ ni yén? Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni etí mi dára. Ó na fẹlẹ́fẹ́rẹ́ ńibi éwé kóko. Etí mi dára, mo máa ń gbó ńkán tí àwọn èèyàn sọ dáadaa. Clear and cut máa ń gbó. Etí mi dára, mo máa ń gbọ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ dáadáa. Kódà tí mo bá sùn, mo máa ń gbó ńkán tí àwọn èèyàn sọ. Níbi tí etí mi dára dé.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Èmi ò ta ọjà, mi ò ta ọjà. Ìgbà tí mò ń tajà dítà, mo máa ń bá wọn sọ̀rọ̀ dáa jẹ́ẹ́jẹ́ ni. Mo dè máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé ìdí tí dítà mi ṣe ohun tó ń, dítà mi ń rọjú, ó rọjú wọ́kùwọ́ fún àwọn èèyàn ni. Nítorí pé mo mọ̀ pé kò ṣọ́wọ́ ń lu. Ehen. So mo máa ń bá àwọn ololubara mi sọ̀rọ̀ dáa dáa tí máa ń bá mi nígbà tí mò ń tajà.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? A bẹ́ẹ̀ni. Nígbà tí mo wà ní kékeré, a máa ń wo àwọn ètò tẹlifíṣàn dáadáa, ní NTA la máa ń wòó. Kódà ètò tí a máa ń wòó níbẹ̀, nígbà tí àwa kékeré torí wọ́n máa ń kíni wá, a máa ń wo Tom and Jerry níbẹ̀ dáadáa. A máa ń wo Tom and Jerry, à de máa ń wo Tó bá dijo Friday, lori OSBC a máa ń wo program kan ti won máa ń pè ní Thank God It's Friday. DJ Bassman ló máa ń ṣe é.

Oṣu wo ni a bí ọ? Aaa ìbéèrè nlà lè béèrè. Oṣù èbìbí ni a bí mi tí a mọ̀ sí oṣù May. Ọjọ́ keje oṣù May, oṣù èbìbí ni a bí mi. Hhm Ọjọ́ keje oṣù èbìbí nínú osù ojú ọ̀run. Dhul-Hijjah twenty-three òun la bí mi.

Se o ma tele ofin ìyara ọkọ̀? Mi ni ọkọ̀ o, ẹni tí ó bá ní ọkọ̀ ni o tele ofin ìyara ọkọ̀. Àmọ́ mo ni àwọn tó ní ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́, a dẹ̀ máa ń tẹle nígbà tó bá Mi, èmi ò lọkọ́ o, mi ò lọkọ̀, mi ò lọ̀kadà ẹsẹ̀ mo fi máa ń sa. Ìgbà tí mo bá lówó lọ mo maa n gun ọ̀kadà mo dẹ̀ máa n wọ mọ́tò tó bá ṣe é wọ̀. Ẹhẹ́n, mi ò lọkọ́.

Ṣé o ní gíláàsì ọ̀rùn? Mi ò ní gíláàsì ọ̀rùn. Ó ní ìgbà kan tí mo ní ìgbà tí mo wà ní ilẹ̀ Hausa ní Gombe, so ojú mi máa ń pọ́n torí pé ìyẹ̀fun ó máa ń kọ sí mi lójú. Iyẹ̀fun tí mo fi ń kó àwọn ọmọ ní yàrá ìkàwé. Mo wá ra gíláàsì ọ̀rùn, ta mo si sunshade. Ẹ̀hẹn, ṣé mo rà á? Àti gba yẹn ni mo dẹ̀ sí ní car me ni gíláàsì ọ̀rùn.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera? Mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera, tí mo bá lówó lọ́wọ́ mo máa ń jẹ, tí mo bá rẹ̀tí lówó lọ́wọ́ oúnjẹ tó bá wà mo máa ń jẹ, èmi o yan bọ, mo n bọ, oúnjẹ tó bá wà ni mo máa ń jẹ, amọ ti bá lówó lọ́wọ́ mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera dáadáa. Hmm.

Ìgbà mélòó lo máa ń wojú àwòrán lójúmọ́? Àwòrán wà, àwòrán, àwòrán. Mi wòju àwòrán, àwòrán. Mi ò mọ iye ìgbà tí mo máa ń wò, mi ń wòju àwòrán lójúmọ́. Ojú fóònù mi, ojú àwọn ìbánisọ̀rọ̀ mi máa ń wò tí máa fẹ́ ṣí, mo dẹ̀ máa fojú mi si ni. Ẹ̀hẹn. Mi ń wòju àwòrán, mò ń wòju àwòrán.

Ṣé o ti lu etí rẹ? Ọlọ́run májẹ̀ẹ́, ọkùnrin ni mí, ọkùnrin ò ń lutí nínú Islam, obìnrin ló máa ń lu etí. Ọlọ́run májẹ̀ẹ́ ri ohun tí máa fi lu etí mi. Àwọn dindinrin ló máa ń lu etí, wọ́n máa ń pè é ní fashion. Àmoo, a máa ń pè é ní ìlàjú ayé òde òní, àmọ́ iranu ló wà níbe, òsì ni. Mùsùlùmí ò gbọdọ̀ máa lutí, obìnrin ló máa ń lutí, Mùsùlùmí ọkùnrin ò gbọdọ̀ máa lutí.

Ṣé o ti lé ẹnikan kúrò ní ẹnu iṣẹ́ rí? Nkan tó yẹ kẹsọ̀ nìyẹn. Mi ò tíì léèyàn kúrò lẹ́nu iṣẹ́ rí torí pé mi ò tíì máa gba n ṣiṣẹ́. Ẹ̀hẹn. Mi ò tíì dọ̀gà lé iṣẹ́. Tẹ bá wa fún mi lówó tó pọ̀ o, mo le dá lé iṣẹ́ lẹ̀. Tí èèyàn ǹkan bá dẹ̀ ṣe bí ò ṣe tó, mo máa lé e kúrò lẹ́nu iṣẹ́, àmọ́ mi ò tíì lé yan kúrò lẹ́nu iṣẹ́ rí. Ọmọ iṣẹ́ náà sì ni mo jẹ́, mi ò tíì dọ̀gà. Ẹ̀hẹn.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo rántí ìgbà tí mo ń kọ copywriting, mo máa ń-- ara ǹkan tí wọ́n kọ́ wa ń bẹ̀ ni pé kí èèyàn máa fi ọwọ́ kọ copy, ó máa ń jẹ́ kí èèyàn té té good nínú copywriting. So mo máa ń fi ọwọ́ mi kọ kọ́pì táwọn èèyàn ti kọ tẹ́lẹ̀ láti kọ́ ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ́ láti kọ kọ́pì. Mo máa ń fọwọ́ mi tún kọ gbogbo kọ́pì mi tí mo dẹ̀ kọ láyé, mo kọ́kọ́ máa ń fi ọwọ́ mi kọ náà, tí mo bá ti fi ọwọ́ mi kọ tán, màá wa sẹ́ taipẹ̀. Mhmm.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Ikọ́ kukọ́ lè ń kọ ọ. Kí ni ìtumọ̀ nǹkan tí ẹ sọ nisin? Èmi ò gbọ́ Yorùbá tí ẹ sọ yẹn o. Emi ò gbọ́ yé. Emi rí i ṣe ìpèsè ohun èlò. Ohun èlò kí ni yẹn? Ẹ̀hen, èmi kò gbọ́ Yorùbá tí ẹ sọ yé. Mii gbọ́ yé. Emi ò gbọ́ yé. Kò yé mi. Ẹ tún Yorùbá yín sọ dáadáa.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Mi ò mọ̀ bí a ṣe ń ṣe ìrànwọ́, ò sì ń rànwọ́ àkókò o. Àmọ́ mo máa ń fẹ́ kí ohun tí mó fẹ́ ṣe nǹkan fún yàn, kí n tètè máa ṣe lójú ẹsẹ̀. Mi ò fẹ́ ń pa, mi ò fẹ́ waste time, mi ò fẹ́ ń bá àkókò jẹ́. Ẹ̀hẹn. So tó fẹ́ kí ìrànwọ́ àkókò tẹ gbà lé rò nìyẹn, mo máa ń ṣe ìrànwọ́ àkókò. Àmọ́ Yorùbá yóò yé mi dáadáa.

Ṣé o máa ń mu àwọn ohun mímu piròtínì? Kí ló ń jẹ piròtínì? Emi o mọ nkan tó ń jẹ piròtínì o. Emi o mọ nkan tó ń jẹ bẹ́ẹ̀, àmọ́ mo ma n mú ń kan ohun mímu tó jẹ́ halal. Ẹ̀hẹ́n, ọmọ mú ń bi làkàsírà, Fearless, vijumilk àti báńbáń mo ma n mú.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn òde? Yorùbá yín ò yé mi ọ, mi ò mọ ìṣègùn òde o. Ehen, mi mọ̀ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀, mo de n try, mò ń gbìyànjú láti gbé kúrò, e ṣìn gbẹ́ padà, eṣìń n gbé padà wálẹ̀ ẹ́ mẹ́wàá ni. Ẹ̀mí ò lọ ìṣègùn òde, ẹ̀mí ò mọ̀ túnmọ̀ Yorùbá tí ẹ ń sọ, kò yé mi.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí ń bá jẹun. Oho, mo ní ìwà tó dára tí ń bá jẹun. Ṣebí table manner lẹ mín bai ìwà tó dára? Ah, bí ó bá ṣe yẹ kí ń jẹun ni mo máa ń jẹun. Mo máa ń fọwọ́ mi kí n tó jẹun, tó bá'ẹ pé óúnjẹ ọwọ́ ni màá fi jẹ, tó bá'ẹ pé óún jẹ afọwọ́jẹ ni. Tí mo bá dẹ̀ jẹun tán mo máa tùn fọwọ́ mi ná. Ọwọ́ méjèèjì dẹ̀ ni kò nṣẹ́ owọ́ kàn, b'ánàb ṣe fi kọ́wa niyen.

Ṣé o fẹ́ràn ìmọ̀le wúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́. Mo fẹ́ràn rẹ̀ dáadáa. Ṣèbí tí ìwọ̀n ìrọ̀lẹ́ ni afterglow, mo ní mo fẹ́ràn rẹ̀ dáadáa. Mo fẹ́ràn ìmọ̀le ìrọ̀lẹ́. Ìmọ̀le wúrọ̀ ni early morning sunshine. Mo nífẹ̀ẹ́ rẹ̀.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dá? Èmi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dá. Mùsùlùmí ni mí. Ìgbàgbọ́ ànobi ìgbàgbọ́ ẹ̀sìn tá anobi muha Mo wá fún àlè mi, ìgbàgbọ́ mi. Ehe, èmi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dowo. Èmi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dowo. Ìgbàgbọ́ àtọwọ́dowo shirk ni, ẹbọ ni, èmi ò nífẹ̀ẹ́ sí i.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

Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Mo fẹ́ lọ sí Maldives. Ìbẹ̀ ni mo fẹ́ lọ. Lẹ́yìn náà kí n lọ Greece. Lẹ́yìn náà kí n lọ sí, ah, Paris. Ibi tí mo fẹ́ lọ sí ìsinmi nì yẹn. Ẹ̀hẹ̀n, tẹ bá lè rán mi lọ kò sí wàhálà o.

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Ah dáadáa, Yorùbá ni mí. Yorùbá ata ná mọ̀wà sí, a nífẹ̀ẹ́ ata gáànì. Alè handle spicy food. Mo nífẹ̀ẹ́ ata dáadáa, mo nífẹ̀ẹ́ oúnjẹ tó ní ata. Mọ́ nígbà tí mo lọ sí ìlú Hausa, mo lọ sí Gombe, oúnjẹ tí mo jẹ́ ńbẹ̀ kò lọ ata dáadáa. Ìgbà tí mo wá dípàrá sílù ìpínlẹ̀ Ọ̀ṣun, Ti mami mi dáná oúnjẹ fún yá, mi dáná oúnjẹ fún mi. Kai, oúnjẹ yẹn ní ata púpọ̀